Èmi ò fẹ́ràn láti máa jiyàn. Tí ó bá ti n di wípé a ti ń sọ̀rọ̀, mo ti ń bá awòn èèyàn sọ̀rọ̀, tí wọ́n ti ń jiyàn, tí ó ti ń di nǹkan mi, tí ó ti ń di nǹkan bí ìjà, máa ma lọ láyé mi. Mi ò kí ń jiyàn rárá, mi ò kí ń fẹ́ràn láti máa jìyà rárá rárá rárá.